Ṣé o ní gíláàsì oòrùn? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn. Ó sì ti di apákan pàtàkì nínú ìgbésí ayé mi lójoojúmọ́. Mi ò torí isogun tàbí fífi ara mi hàn rà. Wọ́n rà nítorí àbò ojú mi. Nígbàtí oòrùn bá lágbára gan, mo ma rí pé ojú mi ma ní rẹ̀wẹ̀sì díẹ̀, ó sì ma ń yí ojú mi ká. Gílásì oòrùn náà ma ràn mí lọ́wọ́ láti dínkù ìtàn oòrùn tí ó ń wọ ojú mi, kí n lè rí iyan tàbí kí n lè ṣiṣẹ́ ní ìta gbangba ní ìrọ̀rùn. Mo ma lo gíláàsì oòrùn ní ìgbàtí mo bá jáde ìyẹn lọ̀sán. Ní mo ma ń rìn lójú pópó. Tí mo bá ń gun kẹ̀kẹ́ tàbí tí mo bá dúró de ọkọ̀ ní ọ̀sán gangan, mo ma ń wọ̀ ọ́. Ó ma ń jẹ́ kí n rí ojú ọ̀nà dáadáa, kò sì jẹ́ kí n pa ojú mi mọ́ ju àwọn nkan ìlera lọ nígbà mí pàápàá. Ní ìgbà oòrùn, gíláàsì oòrùn náà ma ń jẹ́ kí ara mi kó ní ìfọ̀kànbalẹ̀ nítorí pé mi ò ní láti ma fi ọwọ́ bo ojú mi lọ́pọ̀lọpọ̀. Mo tún fẹ́ràn gíláàsì oòrùn nítorí ó fún mi ní ìrọ̀rùn. Ó rọrùn láti wọ̀, ó sì rọrùn láti yọ. Mi ò ní gíláàsì púpọ̀, mo kàn ní eyikan ṣoṣo tí mo mọ̀ pé ó ṣe pàtàkì sí mi. Ó ma ń tọ́jú ojú mi dáadáa nítorí náà. Mo mọ̀ pé bí mo bá fọ́ tàbí tí mo bá sọ nù, ojú mi lè tún bẹ̀rẹ̀ sí ní wàhálà nígbà oòrùn tó lágbára. Nígbà mí, mo ma ń gbàgbé láti wọ gíláàsì oòrùn mi, ṣùgbọ́n nígbàtí mo bá rántí, inú mi ma ń dùn. Ó jẹ́ kí mo mọ̀ pé àwọn nkan kékeké tí ó lè ṣe ìrànlọ́wọ́ fún mi àti pé ànfàní ńlá ni fún ara mi. Gílásì oòrùn jẹ́ nkan pàtàkì tí ó fún mi ní ìtọ́jú ara, tó sì jẹ́ kí n mọ̀ pé tí n bá jáde, tí n bá lo gíláàsì oòrùn, ọkọ mi ma ń balẹ̀, mo sì ma ní ìtẹ́lọ́rùn pé ibi tí mo ń lọ, ayọ̀ ni yóò jásí. Ohun kékeré kan lè mú ìtùnú àti àbò wá fún ẹni. Gílásì oòrùn mi jẹ́ irú nkan bẹ́. Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn, mo sì ma ń lò bí mo ṣe nílò rẹ̀. Kìí ṣe ohun isogun tàbí ohun afẹ́fẹ́ kankan fún mi, ṣùgbọ́n ohun èlò pàtàkì kan ni láti dá àbòbò ojú mi àti láti jẹ́ kí ìgbésí ayé mi lójoojúmọ́ kó rọrùn. Nítorí pé tí n bá ṣe àwọn nkan wọ̀nyí, ọkọ mi a balẹ̀. Ma ṣe rí wípé gíláàsì oòrùn mi yóò dá àbòbò ojú mi ìyẹn ní ọ̀sán gangan.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi, mo sì máa ń rántí rẹ̀ ní gbogbo ìgbà. Orúkọ mi ni Donald, ó sì túmọ̀ sí olórí olóyè tàbí ẹni tí ń darí àwọn ènìyàn lọ́nà rere. Nígbà tí mo ní ìtumọ̀ rẹ̀, ó jẹ́ kí n ní ìmolára pàtàkì nítorí pé mo mọ̀ pé orúkọ mi ó ní nǹkan ṣe pàtó pẹ̀lú ǹkan ní àyíká ṣùgbọ́n ó ní ìtàn àti àlàyé ti ara rẹ̀. Ìmọ̀ yìí máa ń fún mi ní ìmúra sílẹ̀ láti jẹ ẹni rere àti láti darí ara mi àti àwọn mìíràn lọ́nà tó tọ́ nígbà gbogbo. Ìgbà tí mo bá ń gbìyànjú láti ṣe ohun rere, mo máa ń rántí ìtumọ̀ orúkọ mi. Ó máa ń jẹ́ kí n mọ̀ pé mo ní ojúṣe láti ṣe rere, láti jẹ́ olòótọ́ àti láti fọwọ́ tọ́ ọwọ́ pẹ̀lú àwọn ènìyàn, láti fọwọ́ wẹwọ̀ pẹ̀lú wọn kí ǹkan ba lè lọ déédéé. Fún mi, orúkọ mi jẹ́ ìrántí pé gbogbo ohun tí mò ń ṣe yìí, ó ń kọ́ mi ní ìtẹ́lọ́rùn àti pé mo gbọdọ̀ gbìyànjú láti máa tẹra mọ́ ní gbogbo ìgbà. Nígbà mii, mo máa ń rò lórí bí orúkọ mi ó ṣe lè ní ipa lórí ìgbésí ayé mi. Bí mo ṣe ń ṣe àwọn ìpinnu, mo máa ń bẹ ara mi pé ṣé ohun tí mo fẹ́ ṣe bí àṣẹ fún mi ní orúkọ yìí tí ó túmọ̀ sí olórí olóyè. Ìbéèrè yìí máa ń ràn mí lọ́wọ́ láti yanjú ohun tí ó tọ́ kò sì jẹ́ kí n mọ̀ pé orúkọ mi ó jẹ́, kò jẹ́ kí n mọ̀ pé ó jẹ́ orúkọ burúkú kankan fún mi. Kàkà bẹ̀, ó jẹ́ kí n mọ̀ wípé orúkọ mi jẹ́ ìtọ́nisọ́nà fún àwọn ènìyàn. Mo tun rii pé ìtumọ̀ orúkọ mi máa ń jẹ́ ohun tí mo lè pín pẹ̀lú àwọn mìíràn. Nígbà tí ẹni kan bá bèèrè, mo máa ń sọ ìtumọ̀ rẹ̀, mo sì máa ń sọ pé ó tún jẹ́ ìrántí pé gbogbo wa ni a ní ohun pàtàkì nínú ara wa. Èyí máa ń fún mi ní ìmúra sílẹ̀ láti ṣe rere kì í ṣe fún ara mi nìkan ṣùgbọ́n fún àwọn mìíràn pẹ̀lú. Mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa, olùtúmọ̀ orúkọ mi sì jẹ́ apá kan pàtàkì nínú ẹni tí mo jẹ́. Ó ń kọ́ mi ní ojúṣe, ìmùlára pàtàkì àti ìmúra sílẹ̀ àṣẹ láti gbé ìgbésí ayé mi ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó dára. Orúkọ mi kì í ṣe ohun tí a pè ní ẹ̀yìn mi, ó jẹ́ ìtàn, ìran àti ìtọ́nisọ́nà tí a ṣe fún ara mi àti tí a ti ṣe fún àwọn ẹlòmíràn tó wà ní àyíká mi. Nítorí náà, ìtumọ̀ orúkọ yìí ó máa ń fún mi ní okun àti agbára láti ṣe rere láwùjọ, láti gbé orúkọ náà ga àti pé èmi ti ka lára mi. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ ní gbogbo ìgbà láti máa rán àwọn ènìyàn lọ́wọ́ láti jẹ́ gẹ́gẹ́ bí olórí tó ń darí rere tó sì ń ṣe ohun pàtàkì tó yẹ kó ṣe láwùjọ. Nítorí náà, à kàn dédé fún mi ní orúkọ yìí. Ó bá ìtàn ìgbésí ayé mi mu nítorí àwọn ohun tí mo fẹ́ràn láti máa ṣe ló kórajọ sínú orúkọ yìí tí ó sì ń ṣe mí ní àǹfàní ní gbogbo ìgbà tí n bá ń rántí pé ìtumọ̀ orúkọ mi ni èléyìí. Nítorí náà, ó dára kí ènìyàn mọ ìtumọ̀ orúkọ rẹ̀ nítorí pé bí ó bá se ń gbé ìgbésí ayé rẹ̀ sí, ìtumọ̀ orúkọ rẹ̀ yóò máa jáde nínú rẹ̀. Àwọn ènìyàn máa fọkàn tán ẹ, wọ́n á sì máa sọ npé orúkọ ló ń rò nítorí pé orúkọ tí a pè, òun ló ń jẹ́. Nítorí náà, mímọ ìtumọ̀ orúkọ wá o ṣe pàtàkì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá bèèrè orúkọ rẹ̀, àgàgà tó bá jẹ́ ẹni tí kò mọ orúkọ rẹ̀ dáadáa, tó bá bèèrè orúkọ rẹ̀ tí ó sì dá lóhùn pé orúkọ mi lelé, tí kò sì ní ìbáṣe kankan pẹ̀lú rẹ̀, nínú orúkọ rẹ̀, ó lè mọ irú ẹni tí ó jẹ́ àti ìwà tí ó mọ̀ pé òun máa bá ní ọwọ́ rẹ̀ nítorí pé ó mọ ìtumọ̀ orúkọ rẹ̀ dáadáa.